Bẹ́ẹ̀ni, mo ti lọ sóde rí. Kódà mo ti lọ sóde dáadáa. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n òde tí màá ń lọ ò dé yàtọ̀ sóde, ò dé yàtọ̀ síra wọn. Ṣùgbọ́n mo jẹ́ ẹni tó máa ń lọ sóde lẹ́ẹ̀kọ̀ọ̀kan.

Mo fẹ́ràn English, Biology, Social Science àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mi i nífẹ sí Mathematics ati further-mathematics.

Nígbà mi tí bá ti ṣiṣẹ́ tán, tí bá délé, mo lè sinmi pẹ̀lú ìyàwó àtàwo àti àwọn ọmọ. A bá wọn ṣeré, a bá wọn jẹun. Ṣugbọn ìgbà èmi wà tí hẹn iṣẹ bá tí wọ mí lọrùn júù má gbé jù lẹ ní pé, ẹdẹ̀ mọ̀ pé ọ̀kan láyé, so iṣẹ́ ò gbọdọ̀ pọ̀ jù, so.

Ìgbéyàwó tí mo ṣe kẹ́yìn, mi lè sọ púpọ̀ ń pa è, mi lè sọ púpọ̀ ń pa è nítorí pé mi ní àkójọpọ̀ ọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀.

Bẹ́ẹ̀ni, ọpẹ́ ni fún Ọlọ́run, mo le ríran dáadáa. Ọpẹ́ ni fún Ọlọ́run, mi ò yá ojú lò. Ọpẹ́ ni fún Ọlọ́run, mo ríran dáadáa.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni káràkátà, bí mo ṣe máa ta nǹkan pẹ̀lú rọ̀rùn, bí mo ṣe máa bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú rọ̀rùn, bí tita àti rírá bí ò ṣe nílé fún mi àti àwọn ìmọ̀ ikọ̀ko tó ń bẹ́ ń bẹ́

Bẹ́ẹ̀ni, lẹ́ẹ̀kọ̀ọ̀kan, orí máa ń fọ́mi, nígbà míì ó lè pé ọdún kan tàbí súnmọ́ jù bẹ́ẹ̀ torí ò fi ni fọ́mi, ṣùgbọ́n ó máa wà lóòrèkóòrè.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn mélìì àiwúlò dáadáa. Kódà àwọn mélìì tí ò wúlò yẹn ló pọ̀ jú, àwọn ló pọ̀ jú. Mo máa ń fojú fo wọn ni, mo máa ń fojú fo wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń na ara lójoojúmọ́. Mo dẹ̀ máa ń rìn lójoojúmọ́. Mo máa ń na ara dáadáa, lóòrèkóòrè, bí ìgbàláyé bá ṣe wà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Ṣùgbọ́n mo máa ń kàwé lẹ́ẹ̀kankan, mo máa ń kàwé lẹ́ẹ̀kọ̀kan. Tí bá ti rí nǹkan tí mo fẹ́ wò nínú àwòrán, mi kì í sábà kàwé. Ṣùgbọ́n lẹ́ẹ̀kankan àti lóòrèkóòrè, mo máa ń ka ìwé.

Rárá o, mi ò fẹ́ràn jiyàn. Mi ò fẹ́ràn kí máa jiyàn jù nítorí pé kò ṣeré n bẹ́ẹ̀, kò ṣeré n bẹ́ẹ̀. Ẹ̀ kaàlùkù a máa ṣagídí ni. Àgaga tó bá ti wa jẹ́ pẹ̀lú ìyàwó. Mi ò fẹ́ràn kí n máa jiyàn, kò ṣeré n bẹ́ẹ̀

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń da ọkọ̀ dúró ní ìdojúkojú. Bí a ṣe ń wa ọkọ̀ lọ síwájú, náà la ṣe máa ń wà sẹ́yìn. So a tẹ bírékì.

Fóònù alágbéka tí mò ń lò ni Itel. Òun ni wọ́n ń pè ní Itel P70 tó ṣe jáde lai pẹ̀. Itel P70 ni fóònù alágbéka tí mò ń lò.

Rárá o, mi ò rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí. Mi ò rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí. Ìlú Nàìjíríà ni wọ́n bí mi sí dàgbà. Ibẹ̀ náà mo ṣe wádìí sin.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ́lẹ́, mo máa ń kọrin kẹ́lẹ́ tẹ́lẹ̀ nígbà mi nínú balùwẹ̀ tàbí lójú ọ̀nà lójú títì, mo máa ń kọrin kẹ́lẹ́.

Mo máa n fọ eyín nígbà mìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan lójoojúmọ́ tàbí lẹ́ẹ̀meji lójoojúmọ́. O wà ní ṣe pẹ̀lú, ó ní ṣe pẹ̀lú bárà ṣẹ wà. Sùgbọ́n mo máa n fọ ẹnu lẹ́ẹ̀kọ̀ọ̀kan lóòrèkóòrè lójoojúmọ́.

Mo máa ń gẹ irun mi lẹ́ẹ̀kan lóṣù nígbà mi, nígbà mi lẹ́ẹ̀mejì lóṣù ṣùgbọ́n ó ti pẹ́ tí mo gẹ irun ní lẹ́ẹ̀mejì lóṣù. Mo má ń sábà gẹ lẹ́ẹ̀kan kan lóṣù.

Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ kò ń gbà mí lákòókò tó pọ̀. Tẹ́lẹ̀ níbi tí mo ti ń ṣiṣẹ́, mo máa ń, ibi tí mo ti ń ṣiṣẹ́, ìrìnàjò mi kò pẹ́ rárá, kò pẹ́ rárá. Kódà mo le rìn dé bẹ̀, kò ń fẹ́ gbà mí ju, àkókò ìṣẹ́jú mẹ́wàá, bí i ìṣẹ́jú mẹ́wàá ló. Ṣùgbọ́n níìsín, níìsín mo máa ń ṣiṣẹ́ láti orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé lákókò, ṣùgbọ́n nígbà mí mo máa ń pẹ́ dé látara àwọn ìmọ̀ kankan tí ó hàn sí mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera. Àgàgà tó bá jẹ́ àsìkò tí ìdúbulẹ̀àìsàn wá, mo máa mu wọn ṣùgbọ́n kò ń ṣe gbogbo ìgbà. Ṣùgbọ́n tí àìsàn bá ti wá bẹ́yẹn, mo ò lè mu wọn lẹ́yìn ìgbà tí mo ti loògùn tán.

Ó ti pẹ́ tí mo gùn ọkọ̀ akérò. Ó ti pẹ́ nítorí kò sí ǹkan tó mọ́ mi lára. Mí ì dẹ̀ kí n sábà gùn. Kódà mi kì ń sábà bá wọn pàdé. Ó ti pẹ́ gan.

Bẹ́ẹ̀ni, orúkọ tí wọ́n máa ń sábà pè mí tí ó ń ṣe orúkọ táwọn òbí mi, àwọn òbí mi fún mi ni Àbóníhámà. Nítorí ọmọ mi àkọ́kọ́, àkọ́bí mi, ó jẹ́ ní Hámà. So tó mọ bá ti jákòbí bẹ́ẹ̀, wọ́n máa fún bàbá ní orúkọ ọmọ, wọ́n máa fi Àbó síwájú ẹ̀, mo máa jẹ́ Àbóníhámà.

Rárá o, mi ò fẹ́ràn kí máa lọ sí orí etí ẹkún, ẹrú ibẹ̀ máa ń bà mí, etí omi, ẹrú etí omi máa ń bà mí. Lẹ́sàráà, àwọn nǹkan tí a ti gbọ́, àwọn nǹkan tí a dè tí rí ń pa etí omi, mi ò ní fẹ̀ sí lọ bẹ́ẹ̀ yẹn. Mi ò ní pẹ̀ sí.

Mo máa ń gẹ irun mi ni. Mo máa ń gẹ, ìgbà mí ní lóṣù-òṣù tàbí ní ọ̀sẹ̀, láàárín ọ̀sẹ̀ méjì. Mo máa ń gẹ, ṣùgbọ́n mi kì í fádán, ṣùgbọ́n mo máa ń gẹ.

Rárá, lẹ́ẹ̀kọ̀kan mo máa ń gbọ́ bóyá mo bá pàdé, bóyá wọ́n gbé wá sórí erọ̀bánisọ̀rọ̀ mi láì bèrè fún. Mo lè gbọ́ ṣùgbọ́n mi ò kí ń sábà jókòó pé mo fẹ́ gbọ́.

Bẹ́ẹ̀ni, etí mi ó dára, ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan mo máa ń gbọ́ àwọn ariwo kan inú etí. Mo dà máa ń fi ẹ̀rọ tí wọ́n máa fi ń, tí a máa fi ń nu etí, mo máa fi ń nu nígbà mi.

Mo máa ń tọ́jú àwọn èékánná mi ní àwọn ọ̀nà tó pọ̀. Mo lè fàá, mo lè gé, ṣùgbọ́n mi kì sábà ṣe é ní gbogbo ìgbà.